Irú kọ̀ǹpútà wo ni o ní? Irú kọ̀ǹpútà wo ni o ní? Kọ̀ǹpútà làí k nkan ta máa ń fi ṣe, ta máa ń fi wá ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, òní a máa ń pè ní irú kọ̀ǹpútà wo ni o ní.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Tó túmọ̀ sí ní èdè eyinbò pé what do you do whenever you are waiting for something? Ǹkan tó túmọ̀ sílé èdè ìgbò nìyẹn.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Tó dé túmọ̀ sí ní èdè oyinbo pe "Do you put on wrist watch?"Ṣé o máa ń wọ ago ọwọ́?

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Tódẹ̀ túmọ̀ sí ní èdè ìlú pé the water you drink everyday how much is it? Is it always much? Kọ́ tó túmọ̀ sí níyẹn.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Tí mo bá fẹ́ túmọ̀ ẹlẹ́yi ní èdè eyinbo, màá ní pé are you always feeling shy whenever you are talking to people like crowd of people? Ǹkan tó túmọ̀ sí ni Ṣé o máa ń ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn è?

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gba? Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gba? Tó dé tún mọ̀ sí ní èdè Òyìnbó pé “what is the time interval between your afternoon meal or what is your time interval between your lunch”. So ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gba?

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Tótẹ̀ túmọ̀ sí ní èdè oyinbo ni pé how do you always look forward to closing hours? So báwo ni o ṣe máa ń ṣètò ìparí iṣẹ́?

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Sé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Kóde túmọ̀ sí ní èdè oyinbò as “Do you write with your hands?” Do you write with your hands? Ǹkan tó túmọ̀ sí nìyẹn. Sé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́.

Àwọn app wo ni o máa ń lò jù? Àwọn app wo ni o máa ń lò jù? Ìyẹn túmọ̀ sí pé like ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa that is nínú fóònù wa, kí ni app tí a máa ń wọ̀ jù? Ṣé bí game ni? Ṣé WhatsApp ni? Ṣé Facebook ni? Èwo la máa ń lò jù? It means that what app do we use the most on our phone in English.

Oṣù wo ni a bí ọ? Oṣù wo ni a bí ọ? Àbí oṣù wo ni a bí ọ? Ó túmọ̀ sí ní èdè ìbò pé one month did they give birth to you or what is your birth month? So we can either put it that way So, ọ̀la ń pé bí a ṣe ń sọ lèdè oyinbo niyẹn, oṣù wo ni won bí ọ.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Tó dẹ́tú mọ̀ si ní èdè òyìnbó. What time of the year do you enjoy the most? Ó jẹ́ ìgbà oyè, ìgbà òjò, ìgbà oòrùn. So àkókò ọdún wo ni o fẹ́ràn jù?

Nígbà wo ni o kẹhìn fò? Nígbà wo ni o kẹhìn fò? Nígbà wo ni o kẹhìn fò? Kí lóti a máa ń pè ní kẹhìn fò? Hmmm mi mọ ìtumọ̀ rẹ̀, ní-- but mo mọ pé nígbà means when. Nígbà wo ni? When do you usually do something.